Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó, pàápàá jùlọ tó bá jẹ́ orin tó dùn tó ṣe é gbọ́ létí. Mo fẹ́ràn jíjó gan an, ohun tó dára ni, tó sì ṣe, tó sì ṣe má ń ṣe ànfàní fún èyàn. Ó ma ń fún yàn ní, ẹ́, agbára láti se ohun gbogbo tí èyàn bá ń jó sí oríṣìíríṣìí orin tí ó bá dára sí etí.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo mọ̀ bí wọ́n ti ń se oúnjẹ, oúnjẹ bíi ìrẹsì, ilá asèpọ̀, oúnjẹ bí ẹwà elépo, gbogbo oúnjẹ bẹ́yẹn mo mọ̀ bí wọ́n ṣe ń se e, òún gídí si ni.

Bẹ́ẹ̀ni o, mo ní káàdì iṣẹ́ torí pé kí ni káàdì ni a fi ń wá iṣẹ́, káàdì ni a fi ń dá ẹni tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mọ̀. Aum, ní fún àpẹẹrẹ, o ò lè wá iṣẹ́ láì ní káàdì. Káàdì ni a fi ń mọ èèyàn tí ó ń bá ni ṣiṣẹ́ so, mo ní káàdì tí ti lè iṣẹ́.

Bátìrì inú fóònù mi máa ń dúró déédé nínú fóònù, kò sì máa ń jòn gbòjògbòjò nínú. Nínú fóònù mi máa ń dúró déédé ni gbogbo ohun tí n má fẹ́ lo fóònù mi fún, níwòn ìgbà tí n bá sì ti ki bátìrì náà bọ́nù ẹ́, ṣe ló máa ń dúró déédé ni.

Mo máa ń ní ìpàdé ti ibi iṣẹ́, mo sì tún máa ń ní ìpàdé ti, ti àdúgbò. Ti ibi iṣẹ́ a máa ní láti jókòó ká sọ̀rọ̀ ń pa ìtẹ̀síwájú ilé iṣẹ́ náà. Ti, ti àdúgbò náà, a sì tún máa ń ní ìpàdé náà láti ṣe ìtẹ̀síwájú àdúgbò náà. Ìpàdé méjì ni mo máa ń ní lọ́sọ̀ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti lọ sí etíkun nítorí pé gbogbo ìgbà tí n bá lọ sí etíkun, mo máa ń fi gbogbo nǹkan tí ó bá ń dà mí láàmú nínú, mo máa ń fi í lẹ̀ síbẹ̀. Ó máa sì tí bá ti bẹ̀rẹ̀ sí ń wọ gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ ní etíkun ni mo máa ń ní ìfọ̀kànbalẹ̀ nínú. Etíkun jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa lọ sí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, pàápàá jùlọ láàárín àwọn ọ̀rẹ́. Màá sì pín oúnjẹ mi, wọn á sì jẹ nínú rẹ̀. Ohun tó dára nínú ẹ̀dá ni. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Ohun gidi ni. Ó sì máa ń dùn mọ́ mi nínú púpọ̀.

Ohun tí mo fẹ́ràn tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni tí n bá ti jí l’òwúrọ̀, mo máa bọ́jù mi, màá sì ṣe gbogbo nǹkan tó tọ́, màá gbogbo àyíká ilé mi, màá, màá gba, màá jẹ́ kí gbogbo ibi kó wà ní kọ́mọ́kọ́mọ́. Gbogbo ohun tí mo máa ń, gbogbo nǹkan tí mo máa ń ṣe wọ̀nyí ó máa ń ṣẹlẹ̀ ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Mo fẹ́ràn lásìtì láti tú, láti máa ṣe.

Ní ìgbà kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ni ẹ̀yin máa ń fọ́ mi. Nítorí pé tí n bá fi ara ṣiṣẹ́ ní gbogbo ọjọ́ náà, eh, ìgbà kọ̀ọ̀kan mo máa ń ní, eh, èrò kọ̀ọ̀kan nínú wípé ẹ̀yin ń fọ́ mi, màá sì lo òògùn. Ìgbàkígbà tí ma dẹ̀ ti ní, tí ma dẹ̀ ti ń lo òògùn, ẹ̀yin náà máa ń lọ. So.

Níwọ̀n gbà tí mo ṣì jẹ ẹni tí ó ń fi ara ṣiṣẹ́ tí máa ń lọ òde lọ ṣiṣẹ́, ó máa ń fún mi ní àǹfààní láti ṣe ìpèsè fún ohun èlò tí mo bá fẹ́ nínú ilé tàbí ní òde. Mo máa ń ṣe iṣẹ́ mo sì máa ń rí owó tí mo máa fi ń ṣe, ẹ́ tí mo máa fi ń ṣe ìpèsè fún ara mi.

Ètò ìdárayá tí máa ń ṣe ó jẹ́ ǹkan pàtàkì tí mo máa ń ṣe lóòjọ́, ohun dídì sí ni. Mo máa ń ṣe é lọ́pọ̀lọpọ̀, so ètò ìdárayá mi ó fún mi láǹfààní láti lè fún.

Àráárọ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi tí mo bá fẹ́ gbéra láti máa lọ sí ibùṣẹ́. Mi kò, mi ò lè lọ ibùṣẹ́ láì fọ ọkọ̀ mi. Mo dè máa ń, mo dè máa ń ṣe é ní àráárọ̀ kí ọkọ̀ náà lè dán yánríyánrí.

Mo fẹ́ràn láti máa wo oríṣiríṣi eré ìdárayá ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ràn jù tí ó sì jẹ́ ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni kí n máa wo ǹkan tí òyìnbó ń pè ní fíìmù Krìstẹ́nì. Tí n bá ń wo ohun ǹkan báwọn yẹn, ó máa ń jọ mí lójú ó sì máa ń jẹ́ kí inú mi dùn pàápàá. Òun gidi ló sì jẹ́ fún ẹni tí ó bá fẹ́ràn láti máa wo irú eré bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gba àwọn ìmelì tí kò wúlò rárá fún mi. Àwọn tí wọ́n má ń, tí wọ́n má ń ṣẹ̀ndì ìmelì náà, mi kò mọ ibi tó ti máa wá, bẹ́ẹ̀ ni mo sì máa ń lérò láti ṣe ìwádìí láti bílọ̀kì wọn.

Ẹnikẹ́ni tí ó bá ti mo bá ṣẹ̀, mi ò kí i fi n ṣe ìtìjú rárá láti lọ bá ẹni náà kí n sì tọrọ àforíjì láti ọ̀dọ̀ ẹni náà. Mo má n ṣe ẹni, mo ma n ṣe kíá kíá láti tọrọ àforíjì.

Ìgbádùn mi ni kí n wà ní ilé, kí n wo àwọn ohun ìdárayá lákòókò sí àkókò, tàbí kí n lọ ìta, kí n lọ kí àwọn ọ̀rẹ́, kí n sì má a jẹ ohunkóhun tó bá wù mí. Óun nìgbádùn mi.

Ní ìgbà òmíràn mo fẹ́ràn láti máa jiyàn nítorí pé ó ma fún yàn ní ànfàní láti ronú jínlẹ àti se, ẹ́, àríyànjiyàn ní làákà, ní, ẹ́, inú làákàyè. Mo fẹ́ràn láti jiyàn gan.

Bẹ́ẹ̀ni, mo máa n ṣe iṣẹ́ láti ilé, nítorí pé àkókò ìgbà kan máa ń wà tí iṣẹ́ ò kin máa ń jẹ́ ohun tí èèyàn máa ń láti lọ sí ilé iṣẹ́ lọ ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ẹ̀rọ kan wà tí èèyàn lè fi ṣiṣẹ́ wá láti ilé.

Bẹ́ẹ̀ni, etí mi dára, ó sì dára púpọ̀. Mo fi máa ń gbọ́ ọ̀rọ̀ ní oríṣiríṣi. Ọ̀rọ̀ náà dẹ̀ sí máa ń ye mi yékéyéké. Gbogbo ohun tí mo bá fi etí mi gbọ́, ohun dáadáa ni mo máa ń fi ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ̀run pé etí mi dára.

Bẹ́ẹ̀ni o, WiFi mi ò ń ṣíṣẹ dáradára, ó sì yára. Ó máa ń kọ̀nẹ́ẹ̀tì mọ́ ẹ̀rọ tí a máa ń lò fi browse lórí fóònù. Ǹkan gidi ló sì jẹ́ fún mi, mo máa ń lo WiFi mi dáadáa, ó sì yára.

Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ àkàrà bí i mọ́ímọ́í. Mo sì máa ń fẹ́ràn láti jẹ àkàrà náà tí wọ́n dín nínú epo, epo tòyìnbó tàbí ti pupa. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ náà méjèèjì yìí mo máa ń jẹ ní déédéé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tẹ̀lé òfin ní déédéé nítorí pé òfin jẹ́ òfin. Ó jẹ́ ìlànà tí ọkọ tí ó bá fi sílẹ̀, eh aya ńlá ti tẹ̀lé kí ilé náà sì le tòrò náà ni òfin náà fi wà lẹ́. Mo máa ń fi, mo máa ń, mo máa ń tẹ̀lé òfin ní déédéé.

Mo fẹ́ràn láti má a gbọ́ orin àṣà ìlú mi, àṣà ilẹ̀ mi. Mo sì fẹ́ràn láti má a gbọ́ orin tí ó jẹ́ orin tí à ń pè ní orin Kristẹni. Àwọn orin báyìí wọ́n má a ń fún mi ní ayọ̀ mo sì fẹ́ràn wọn púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo ti gun ọkọ̀ ojú omi rí. Nígbà àkọ́kọ́ mi, kii ṣe ni o rí bí ẹni pé, ẹ́, òyì ń kọ́ mi. Ṣùgbọ́n ìgbà tó bá ìgbà tó yá, mo rí i mọ̀ pé, ẹ́, ohun gidi ni, ẹ́ẹ́, pé kí èyàn wà nínú ọkọ̀ ojú omi kó sì máa, kó sì máa ṣe títí ẹ̀. Mo fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú omi, o sì jẹ́ ohun gidi.

Nítorí iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń ní àkókò fún ìsinmi ní irú ọjọ́ Saturday àbí Sunday nínú ọ̀sẹ̀, mo máa ní, mo máa ní ìsinmi. Nínú, nínú oṣù ó máa ń jẹ ẹ́ márùn-ún, nínú ọdún ó sì máa jẹ́ bí ọgbọ̀n.

Oríṣìíríṣìí ǹkan ló wà ní àpò ọwọ́ mi. Ìkan nínú wọn ni báìrò tí mo máa ń fi ń kọ ǹkan tí mo bá fẹ́ kọ ǹkan. Ikeji mo sì ní ohun tí mo máa ń lò ni bí i fóònù, ó wà nínú àpò mi náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbáṣepọ̀ èmi àti olórí mi jẹ́ ìbáṣepọ̀ tí ó dára púpọ̀. Ó jẹ́ ǹkan tó ń wù ni lórí nítorí pé won fẹ́ràn mi púpọ̀ púpọ̀ níbí iṣẹ́ mi. Ó sì fẹ́ràn mi tí n bá n ṣe àwọn ohunkóhun tí ó yá lórí ẹ̀. So, so ìbáṣepọ̀ èmi àti olórí iṣẹ́ mi jẹ́ ohun tí ó dára púpọ̀ tí ó sì dùn nú.

Ohun tí ó máa n wà nínú òṣìṣẹ́ tuntun, o máa n jẹ́ ohun tí ó máa n yá ni, tó máa n yá ni lórí púpọ̀. Nítorí pé kí ni wọ́n máa n fi ìgbàgbọ́ àti, ẹ́ẹ́, ẹ̀dùn inú fẹ́ fi ṣiṣẹ́ ní àkọ́kọ́. Ẹ́ẹ́, ó jẹ́ ohun tí ó sì má n yá olórí isẹ́ náà nínú. Ó jẹ́ ǹkan gidi.

Àwọn alábáṣiṣẹ́ pọ̀ mí ní ilé iṣẹ́ tí n bá wà, ó máa ń jẹ́ ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ẹ̀rí dájú pé mo fẹ́ràn wọn púpọ̀, wọ́n sì máa ń ṣe, ẹ́, ẹ̀tọ́ tiwọn ní àyè ara wọn, wọ́n sì máa ń ṣe ǹkan gidi tí ó máa ń mú mí náà dùn. So bákan náà ni mo fi máa sọ wípé ìbáṣepọ̀ èmi àti àwọn alábáṣepọ̀ mi máa ń jẹ́ ohun tó dunnígun, tó dunú gidi.

Pizza jẹ́ ohun tí a máa ń jẹ, ó sì jẹ́ ǹkan tó máa ń tí ó dùn gan. Tí a bá lọ sí ibi, ibi tí àwọn èèyàn bá ti ń ṣe ì--, tí wọ́n ti ń jẹ ìgbádùn, Pizza ló máa ń jẹ́ ohun tí àwọn èèyàn máa ń fẹ́ràn láti, láti jẹ. Mo sì máa ń gbádùn ẹ̀, ohun tó wà nínú ẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń dunni nínú tí èèyàn bá ń jẹ.

Bẹ́ẹ̀ni o, gbogbo ohun tí, gbogbo ígba kígba tí n bá wà nínú ọkọ̀, mo máa n, mo máa n di ọjà ààbò kí o le ṣe ànfàní fún mi ní inú ọkọ̀ náà kí a má rí ìjàmbá ni a ṣe máa n di ọjà ààbò nínú ọkọ̀. Mo sì máa n ṣe bẹ́ẹ̀ déédéé ìgbà tí n bá wà nínú ọkọ̀

Àárọ̀ àti alẹ́, mo máa ń ṣe ẹ̀tọ́ mi láti fọ eyín mi ní àárọ̀, mo sì máa ń ṣe é ní alẹ́. Ohun tó dára fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ fi ṣe ìmọ́tótó sí eyín ara rẹ̀, ó ńlá ti máa fọ̀ ní àárọ̀ kò sì fọ̀ lálẹ́. Nígbà titẹ̀ mi ò bí mo ṣe ń ṣe ènìyàn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe àtúnlo nǹkan. Ohunkóhun tí mo bá ti lò tí ò bá ti jási pé ó ti di ohun ìbàjẹ́, mo máa padà wá tún un lò. Nítorí pé tí ò bá ti ìbàjẹ́, ohun tí ó ṣì ṣe é lò ni. So, ní ìwọ̀n ìgbà tí mo ṣe ní èlò rẹ̀, mo máa ń padà lò. Ǹkan gidi sì tún ni.

Fóònù alágbèéká tí èmi ń lò jẹ́ fóònù tí a mọ̀ sí fóònù Samsung. Ó sì jẹ́ phone gidi tí ẹnikẹ́ni bá nídáa ní ó lè fi ṣe oríṣiríṣi ǹkan bí i kí o fi ya àwòrán, kí o fi ya kìíní tí à ń pè ní e picture. Ǹkan gidi sì tún ni, a sì tún fi ń ṣe oríṣiríṣi ǹkan ní, ẹ́, ní online tí à ń pè ní, ẹ́, Íńtánẹ́ẹ̀tì.

Tí mo bá jẹun tí díẹ̀ sí ikú, tí ó bá sì jẹ oúnjẹ tí ó ti bàjẹ́ tí ó bá yá, mo sì máa ń padà jẹ́ nítorí pé, èèyàn ò kí ń jẹ oúnjẹ tí, ẹ́ tí ó bá ti bàjẹ́ bó ti ẹ̀kú tó bá sì ṣe jẹ, mo sì máa ń padà jẹ, òun tó dẹ̀ da sì tún ni.

Bẹ́ẹ̀ni, gbogbo ìgbàkígbà tí n bá fẹ́ lọ sí òde, mo máa ń wọ gíláàsì. Mo máa ń wọọ kí ó lè ṣe ìdáàbòbò fún mi. Mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Ohun gidi ni láti máa wọ gíláàsì, ohun gidi ni. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ohun, mo jẹ́ ènìyàn tí, ẹ́, ó fẹ́ràn láti máa ṣiṣẹ́. Mo sì máa ń ṣe iṣẹ́ tí, ẹ́, mo gbàgbọ́ wípé bí kò bá ti ẹ̀ jẹ́ pé ó máa, ó máa bá owó dé, mo sì máa ń ṣe bó ti ẹ̀ jẹ́ ọ̀fẹ́. Ohun tí mo believe, ohun tí mo ní ìgbàgbọ́ wípé ó jẹ́ ohun gidi tí, ẹ́, ó wọ́pọ̀ láàrín èèyàn ṣùgbọ́n mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́.

Ọ̀rọ̀ bí àdéhùn bí àdéhùn jẹ́ ọ̀rọ̀ tí, ẹ́, ó jẹ́ ǹkan tí ènìyàn ńlá ti máa mú ṣẹ. Tí mo bá fẹ́ mú àdéhùn mi ṣẹ, mo máa ń kọ́lẹ̀ níwọ̀n ìgbà tí mo bá ti ṣe àdéhùn náà. Mo máa ń, mo máa ń kọ sí inú ìwé wípé "Lágbájá o, mo ti ṣe àdéhùn báyìí fún ẹ, ọjọ́ báyìí báyìí màá ṣe mú àmá sì mú àdéhùn mi ṣẹ." Bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe àdé-- mo sì máa ń fi àdéhùn mi hàn níyẹn.

A ti lé ní bí i, bí i ọ̀sẹ̀ méjì báyìí tí mo lọ rí dókítà mi. Ìgbà tí mo lọ ibẹ̀, mo lọ se àyẹ̀wò ẹsẹ̀ mi. Dókítà náà sì dá mi lóhùn. Mo máa ń lọ rí dókítà mi ní déédé láti se àyẹ̀wò.

Bẹ́ẹ̀ni mo mọ ibi tí wọ́n ti ń tú àwọn nǹkan ṣe bí i ibi tí wọ́n ti ń tún fóònù ṣe, tí wọ́n ti ń tú, oríṣiríṣi ẹ̀rọ tí ènìyàn ń lò ṣe. Mo mọ ibi tí wọ́n ti ń tún wọn ṣe. Bẹ́ẹ̀ni mo mọ ibi tí wọ́n ti ń tún àwọn ẹ̀rọ náà ṣe.

Àkókò tí mo bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, mo má n ṣe iṣẹ́ ní dájúdájú. Mo ma n ṣiṣẹ́ ní, mo ma n ṣiṣẹ́ gan, mo si ma n ṣiṣẹ́ ju wákàtí kan lọ nítorí pé ẹni bá n ṣiṣẹ́ oun gidi ló ma n jásí fún lẹ́yìn.

A ti tó ọdún bí mẹ́ẹ̀dógún tí mo ti wọ ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Nítorí pé ó jẹ́ ọjọ́ tí mo wọ ọkọ̀ náà jẹ́ ọjọ́ tí mò ń lọ sí ìpàdé kan. Ó sì jẹ́ nǹkan tí mi ò lè gbàgbé. Ó ti ṣe díẹ̀ bí ọdún mẹ́ẹ̀dógún.

Ilé bàbá àti ìyá mi ni mo máa ń lọ sí tí ó bá di ọjọ́ tí mo bá fẹ́ lọ sí ilé lọ ṣe ìsinmi. Bíru ọjọ́ Kérésìmesì, ibẹ̀ ni mo máa ń lọ. Ó jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa dé sí tí mo bá fẹ́ lọ ṣe ìsinmi.

Tí mo bá fẹ́ rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ mi, mo máa ń gbé ọkọ̀ láti, ẹ, láti ibi tí mò ń gbé lọ sí ibi tí ilé iṣẹ́ mi wà. Mi ò kí ń gbé ọkọ̀ kíkọ̀, mo máa ń gbé eléyìí tí kò ní, kò lérò. Ọkọ̀ náà ni mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ ní ojoojọ́.

Àwọn ìgbà tí ó ti, ó ti ṣe díẹ̀ tí mo ti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Ó ti, ó ti pẹ́ díẹ̀, ó ti, ó jẹ́ ọdún gbọọrọ sí ba ṣe é n sọ yìí. Ṣùgbọ́n mo ti rí ìkan nínú wọn ní oṣù tó kọjá mo sì báa sọ̀rọ̀. Ó sì jẹ́ nǹkan ìdùnnú láti rí ọ̀rẹ́ mi láti ọdún gbọọrọ.

Níwọ̀n igbá tí mo ti ní, mo ti ní gbogbo ẹ̀rí tí mo fi ń wa ọkọ̀, mo má n ṣe dáadáa láti jáde nínú ìdènà ọkọ̀, nítorí pé mo ní gbogbo ǹkan tí mo lè lò láti jáde kúrò nínú ìdènà náà, kì í ṣe wàhálà fún mi rárá.

Ó ti pẹ́ tí mo ti ní àlà burúkú kẹ́yìn, kì ń ṣe ohun gidi ni kí èeyàn máa ní àlà burúkú. Mo sì gbàdúrà sí Olọ́run wípé kí n máa má ní àlà burúkú mọ. Látì bí i ọjọ́ mélòó kan, n ò sì ní àlà burúkú mọ. O ti pẹ́ tí mo ti ní àlà bẹ́ẹ̀.

Rárá o, mo jẹ́ èyàn tí ó máa ń jẹ ẹran, mo sì máa ń jẹ ní púpọ̀púpọ̀. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn láàárín oúnjẹ. Tí bá jẹ́un tí ẹran kò bá sí níbẹ̀, n ò kí n gbádùn rẹ̀. Mo fẹ́ràn láti máa jẹ ẹran dáadáa.

Mi ò kín ṣe ẹni tí ó máa ń lu etí. Ènìyàn tí wọ́n fún ní àǹfààní láti máa lu etí ni àwọn ọmọbìnrin. Mo jẹ́ ọmọkùnrin. Ọmọkùnrin tí ó bá sì tí ń lu etí, ẹ oríṣìíríṣìí ẹ̀yà ọ̀rọ̀ ni wọ́n máa ń lò fún wọn. Ní tèmi o, n ò sì lu etí rárá. Mo jẹ́ ọmọ gidi.

Mo fẹ́ràn láti má a lọ sí ilé ọ̀rẹ́ mi tàbí kí n lọ sí ibi tí mo ti máa n lọ ń sinmi. Mo, mo fẹ́ràn láti má a lọ ilé ọ̀rẹ́. Ibẹ̀ má a ń jẹ́ ibi tí mo ti má a ń rí ẹ́ ọ̀rọ̀ àríyànjiyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti sọ.

Mo ma n fẹ́ran láti lọ sùn, mà si kín n si wọ ṣòkòtò péńpé. Ṣòkòtò yi má n fún mi láfàní láti ṣe bí mo bá ṣe fẹ́ ní orí bẹ́ẹ̀dì tí mo bá wà. O jẹ́ nkan gidi fún ọmọkùnrin bí i tèmi láti má wọ ṣòkòtò pẹ́ńpé lọ sùn, bẹẹ sì ni mo sì ma n ṣe.

Rárá o, mi ò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Mi ò sì tí rí dókítà tí ó pè mí sẹ́gbẹ̀ tí ó bá mi sọ̀rọ̀ fífúnni ní ẹ̀jẹ̀. Mo, mi ò tí ì ṣe rí. Mo sì ní ìgbàgbọ́ wípé tí ó bá wá sí pé kí n fúnni ní ẹ̀jẹ̀, n ò sì, n ò tíì, n ò tí ì lérò láti mọ bí mo ṣe máa ṣe ìgbà náà.

N kò tíì ní owó tí mo máa fi ra ẹ̀rọ ayára bí àṣá, nítoríbẹ̀, n ò tí lérò láti ro irú èrò bẹ́. Tí mo bá ní owó, màá ra ẹ̀rọ ayára, ayára bí àṣá titun.

Mo máa ń gbọ́ oríṣìíríṣìí ǹkan tí ó rọ̀ mọ́ àmì ìràwọ̀ onítàn hún, n o si mo oun ti o n je bee. Nípa pàápaa jùlọ, mo béèrè ní ọwọ́ àwọn bàbá àti ìyá mi, wọ́n sì ti tún ní ohun tí wọ́n fẹ́ sọ fún mi láti mọ̀ nípa àmì ìràwọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran gbogbo àwọn ará àdúgbò mi mo sì mọ̀ wọ́n dáadáa. Mo ní tẹlifoonu nọ́mbà gbogbo àwọn tí wọ́n wà ní àdúgbò mi. Wọ́n jẹ́ èèyàn gidi ní àyíká mi, mo sì mọ̀ wọ́n dẹ́nú dẹ́nú.

Mo ní oríṣìíríṣìí ǹkan tí mo fẹ́ kọ fún iṣẹ́ mi, oríṣìíríṣìí tí mò ń lérò láti ṣe. Ìmọ̀ tuntun sì ni gbogbo wọn. Tí ó bá di ìgbà, tó bá ti di àkókò tí mo bá fẹ́ ṣe, mo máa ṣe lọ́wọ́ kan náà ni. Àwọn, ẹ́, àwọn ǹkan tí ó jẹ́ ǹkan tí ó máa jẹ́ ànfààní fún ilé iṣẹ́ náà tí iṣẹ́ tí mò ń ṣe.

Tí mo bá ń dúró de ǹkan, ó máa ń jẹ́ ohun tí mo máa ń fẹ́ràn gidi gan. Ṣùgbọ́n ohun tí mo bá ń ṣe tí mo bá ti ń dúró de ǹkan ni pé mo máa ń ní sùúrù. Yorùbá ní èèyàn tí wọ́n bá fẹ́, ti wọ́n bá ń gbé ìyàwó wá bá kì ń garùn, mo máa ń ní sùúrù kí n má lọ ṣi ẹsẹ̀ gbé.

Àkókò tí mo máa ń fẹ́ nínú ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọjọ́ jẹ́ àkókò tí mo máa ń fẹ́ lọ wo eré ìdárayá ní ọjọ́ Sátidé níbi rú ọwọ́ ọ̀sán. Ó ma ń jẹ́ àkókò tó máa ń fún mi láàyè láti fún mi ní láti ṣe ohunkóhun tí n bá fẹ́. Ó sì jẹ́ àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́.

Mo fẹ́ràn oṣù tí à ń pè ní oṣù April, nítorí pé ó jẹ́ oṣù ọjọ́ ìbí mi. Mo fẹ́ràn láti má a rí oṣù náà ní àkókò sí àkókò ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ọdọọdún ni ó má a ń wá. Mo sì fẹ́ràn láti máa ṣe ohunkóhun tó bá wù mí ní oṣù náà, ohun tí ó fi jẹ́ oṣù tí mo fẹ́ràn jù níyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun láti wá bá mi ra ohun tí mò ń tà. Ẹ̀ ọ̀nà kan ò wọ́ já, oníbàárà tuntun wọ́n jẹ́ ẹ̀ ohun tí a ní láti mú ní ẹlẹgẹ́. Mo sì fẹ́ràn wọ́n púpọ̀ bí i àwọn oníbàárà mi tí wọ́n wà ń bẹ́ẹ̀ ní tọ́n ti wà ń bẹ́ẹ̀ tipẹ́.

Bẹ́ẹ̀ni, níwon gba tí n bá ti ṣe àdéhùn, mo máa ń fi gbogbo àdéhùn náà sí ọpọlọ. Ìgbà mìíràn mo máa ń kọ̀ sílẹ̀, mo sì máa ń ka gbogbo àwọn àdéhùn mi. O jẹ́ ohun pàtàkì láti mu àdéhùn ṣẹ. Tí mo bá ṣe àdéhùn, mo máa ṣe gbogbo ìgbìyànjú mi láti mu gbogbo àdéhùn mi ṣẹ.

Iṣẹ́ ìta gbangba ki i ṣe iṣẹ́ tí-- tí ó jẹ́ ohun, ohun, ohun ìbàjẹ́, ó jẹ́ ohun gidi. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ìta gbangba. Níwọ̀n ìgbà tí o bá mú owó wọlé, ohun gidi ni láti máa ṣiṣẹ́ kíṣẹ́ tí ó bá jẹ́ iṣẹ́ gidi tó dẹ̀ n mú owó wọlé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe iṣẹ́, mo máa ń ṣe ohun ìdárayá, mo máa ń, mo máa ń ní ìpín nínú ohun tí à ń pè ní ìdárayá. Nítorí pé ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó dẹ̀ jẹ́ ohun tí àwọn èèyàn tí ó wà ní àyíká mi máa ń ní ẹ̀, wọn máa ń ní ìdùnnú sí. Mo fẹ́ràn rẹ̀ gidigidi.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo má n sùn ní ọ̀sán láti sinmi púpọ̀ nítorí iṣẹ́ oríṣiríṣi tí mo bá dá owó lè Mo ní ìgbàgbọ́ wípé tí n bá sùn ní ọ̀sán, ó ma ń fún mi láńfàní láti ṣe yígi yígi ní ìgbà tí n bá ti jí.

Mo máa ń wọ oríṣiríṣi bàtà, oríṣiríṣi bàtà tí mo fẹ́ràn. E, ìkan nínú wọn ni mo máa ń wọ àwọn bàtà bí i ṣálúbàtà, mo máa ń wọ bàtà bí i àwọn bàtà òjò, mo máa ń wọ bàtà oríṣiríṣi tí mo sì mọ̀ wípé irú àwọn bàtà wọ̀nyí ó máa ń dùn mọ̀ mi nínú gidigidi. Lọ́pọ̀ ìgbà àwọn bàtà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó máa ń jẹ́ bàtà tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ ní gbogbo wọn tí mo dẹ̀ tíì máa ń wọ̀ ó máa ń dùn mọ̀ mi nínú ni.

Ìwà ìsòwò mi jẹ́ ohun tí ó dùn mọ́ mi nínú láti ìgbà tí mo ti ṣòwò tí mo sì ń ṣe iṣẹ́ tí mo fẹ́ nínú ní, ní, nígbà tí mo ti bẹ̀rẹ̀. Ó jẹ́ ǹkan tí ó dùn, ó dùn mọ́ mi nínú. Gbogbo ǹkan tí mo dẹ̀ sí ń ṣe nínú iṣẹ́ náà, ìṣe ló ń yọrí sí rere. Mo fẹ́ràn ohun tí mò ń ṣe. Ìṣòwò mi jẹ́ ǹkan tí ẹ, ó jẹ́ àmì fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣe ìṣòwò, inú mi sì ń dẹ̀ máa ń dùn sí ní gbogbo ìgbà.